Sọ fún wa nípa ohun tí ẹ fi ń dáná. Ohun tí mò ń fi dáná òun ní gáàsì. Gáàsì ni mò ń lò tí mò ń fi n dáná. Ó sì wà ní arowọ́tò mi láti rà. Mò máa ń ra gáàsì kan ní one thousand eight hundred per kilogram ni mò maa ń rà. Mo sì máa ń rà fún ara mi tí mi ò ní ẹnì kankan tí mò ń máa rán láti lọ bá mi ra gáàsì ìdáná náà.

Ṣàlàyé bí ilé rẹ ṣe ń rùn nígbà tí o bá ń se oúnjẹ. Ilé mí máa kún fún oorun àlá dídùn ni gbogbo ìgbà kìí gbà ti mó gbìyànjú láti ṣe oúnjẹ eléyìí wá láti bí àwọn èròjà tí mò ń lò fún oúnjẹ tí mò ń sè. Paapa jú lọ tí mo bá ń lo maggi, maggi bí maggi nọ àbí maggi RoyCo ni mo fẹ́ràn kí a máa lò ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá ń se oúnjẹ. Yàtọ̀ sí òórùn maggi, òórùn mìíràn tí ó máa ń mú oúnjẹ mi dùn jù oun ni òórùn irú tí mo máa ń ṣe ẹ̀gúsí ní gẹ́gẹ́ bí apẹ̀rẹ̀ fún oúnjẹ tí mo máa like, fẹ́ràn láti sè. Ẹ̀gúsí yìí mo jẹ́, mo tún máa ń lo ẹja bí àwọn ẹja stock fish láti fi sè ẹ̀gúsí. Eléyìí máa ń mú òórùn tí ó máa ń jẹ́ kí àwọn aládùúgbò máa béèrè pé "à, ṣe èmi, ṣe èmi náà ni mò ń ṣe oúnjẹ tí mò ń sè yìí tí ó dùn tí ó dẹ́ tun gbóórùn, gbóórùn báyìí?" eleyii máa n wáyé ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà bi alẹ́ ti mó ba tí wọlé dé ni àti ibí ti mó bá lọ. Ohun tí ó sì máa ń rán mi létí ni ìgbà tí mo fi wà ní ọ̀dọ̀ ìyá àgbà.

Kí ni oúnjẹ àkàrà tí o fẹ́ràn jù? Oúnjẹ àkàrà tí mo fẹ́ràn jù, o ní àkàrà pẹ̀lú búrẹ́dì. Mo fẹ́ràn kí n máa jẹ àkàrà pẹ̀lú búrẹ́dì. Àkàrà tí kò bá jiná púpọ̀, tí búrẹ́dì tó sì gbóná, tó gbóná ṣùgbọ́n tí kò jiná púpọ̀ ni mo fẹ́ràn, tí kò gbẹ́, ọ̀ ni mo fẹ́ràn tí máa jẹ pẹ̀lú búrẹ́dì. Eléyìí máa ń wáyé ní àárọ̀ tàbí ní àárọ̀ kùtùkùtù tí wọ́n ṣẹ̀se dín àkàrà náà tán. Ó jẹ́ oúnjẹ kan tí ó máa ń wù mí púpọ̀, tí inú mí sì máa ń dùn ní gbogbo ìgbà tí mo bá ní àǹfààní láti jẹ iru oúnjẹ náà bẹ́ẹ̀.

Sọ fún wa bí àwọn aládùúgbò ṣe ń rán ara wọn lọ́wọ́. Ọ̀nà tí àwọn aládùúgbò ń gba ran ara wọn lọ́wọ́ pọ̀, pàápàá jùlọ ní àsìkò ọdún tí òjò bá ti ba ojú ọ̀nà jẹ́. Àwọn aládùúgbò wọn yóò kórajọ tí wọ́n sì ṣe ìjíróro lórí nǹkan tí ó lè mú ìdàgbàsókè àti àtúnṣe bá irú àwọn ibi tí ó bàjẹ́ ní ojú ọ̀nà fún bí àpẹẹrẹ, àdúgbò tí mò ń gbé ó jẹ́ ibi tí àgbára máa ń ba ojú ọ̀nà jẹ́ tí àwọn ìjọba wọn ò tí ì fi ọ̀dà sí ojú ọ̀nà náà. Àwọn aládùúgbò wọn yóò kórajọ wọ́n sì ṣe ìjiróro lórí bí a ṣe dí àwọn ibi tí àgbára ti lu láarin ojú ọ̀nà náà bí, fún bí àpẹẹrẹ rírọ̀ iyẹ̀pẹ̀ sínú àpò, gbígbé àti dídáàbò bo iru iyẹ̀pẹ̀ nínú àpò náà. Yàtọ̀ sí eléyìí, ọ̀nà tí àwọn aládùúgbò tún máa ń gba ara wọn lọ́wọ́, òun ni nípa ààbò àdúgbò. Eléyìí a máa dá owó tí a sì kó fún táa ti fi sanwó oṣù fún ihò ọdẹ náà. Ó máa bẹ̀rẹ̀ láti di kí ẹnìkan àbí àwọn méjì tí wọ́n ṣe ìjíróro kí wọ́n sì lọ sí ilé sílè kí wọ́n sì lọ bá àwọn aládùúgbò yoku láti mú àbà wọn wá àti yàtọ̀ sí eléyìí a tún máa ń pe mitìnì fún àwọn aládùúgbò ìpàdé tí àwọn aládùúgbò ó sì ṣe mú aṣọ ní ilé kọ̀ọ̀kan, ó sì mú aṣojú wá tí wọ́n sì jọ jí ṣe ìjíroro lórí bí àwọn ìdàgbàsókè náà yóò ṣe bá àdúgbò.

Nípa iṣẹ́ ìwakọ̀, iṣẹ́ ìwakọ̀ ó jẹ́ iṣẹ́ ọkùnrin pàápàá jùlọ. Àwọn mọ́tò ìgbàlódé tí àwọn èèyàn ń lò níìsín, ó tún fún àwọn obìnrin mìíràn ní àǹfààní láti lè ṣe iṣẹ́ náà. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí àṣà àti ìṣe wa ní ilẹ̀ ìgbà yìí, ó da kí ó jẹ́ pé ọkùnrin ni ó ń ṣe iṣẹ́ náà tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ṣi-ṣe tó ń ṣe, àwọn ọkùnrin ni. Tí èèyàn bá ní gbèrò láti ṣe iṣẹ́ ọkọ̀, ó dáa kó má lò ju wákàtí mẹ́jọ̀ lọ ní òjò, kó lo wákàtí mẹ́rin ní òwúrọ̀ kí ó lọ sinmi torí àwọn èrò kò kín pọ̀ nígbà yìí. Then, kí ó tún á padà wá ní ìrọ̀lẹ́ kí ó tún wá lo wákàtí mẹ́rin yòókù nígbà tí àwọn èèyàn ó bá máa darí ibi iṣẹ́ dé. Elé yìí yóò fún ọlọ́kọ̀ náà ní àǹfààní, ọ̀pọ̀lọpọ̀ àǹfààní láti sinmi àti láti wá ǹkan mìíràn ṣe ní àlàfo náà àti láti tún mójútó àwọn ẹbí rẹ̀. Ní ọ̀pọ̀lọpọ̀ wákàtí alẹ́ yóò sì fi sùn. Ohun tí ó nira ní ọ̀pọ̀lọpọ̀ ibi iṣẹ́ ọkọ̀, òun ni àwọn ọ̀nà tí kò dára, owó epo tó wọ́n àti ìgbà mìíràn tí kò kín sí èrò bóyá àwọn ọmọléwé wà ní ẹnu wọn wà ní ọludé.

Ìró wo ni o ń gbọ́, ìró wo ni a ń gbọ́ nílé rẹ ní gbogbo ọjọ́? Ìró tí a ń gbọ́ ní ilé mi ní gbogbo ọjọ́, ó máa ń jẹ́ ìró kíkà Alqur'ani. Ni àárọ̀, mo fẹ́ràn kí n máa ka Alqur'ani. Ni ọ̀sán, mo fẹ́ràn kí n máa ka Alqur'ani àti pé ní alẹ́ mo fẹ́ràn kí n tun máa ka Alqur'ani ní gbogbo ìgbà. Àwọn ni ìró tí a lè máa gbọ́ tó ń jáde ní àwọn ilé mi.

Ètò rédíò àbí tẹlifísàn wo ni o rántí láti ìgbà èwe? Ètò rédíò tàbí ti-ti tẹlifísàn tí mo rántí ó pọ̀, ṣùgbọ́n díẹ̀ níbẹ̀ ohun ni ètò ní orí rédíò, tí rédíò amúlùdùn ìyẹn ní Ìbàdàn. Ó máa ń pẹ́ tó ọgbọ̀n ìṣẹ́jú ni wọ́n máa ń lò láti fi ṣe, láti fi ṣe ètò náà, tí wọ́n sì máa ń sọ ọ̀pọ̀lọpọ̀ ìrírí àti ìrírí ayé, tí ohun tí ó ti ṣẹlẹ̀ sí àwọn kan àti ọ̀nà tí wọ́n gbayọ àbí ọ̀nà tí ó gba ṣe àkóbá fún wọn. Mo máa ń gbọ́ eléyìí pẹ̀lú màmá bàbá mi nígbà tí ó fi wà ní ayé. Ohun tí mo sì rántí tí wọ́n sọ ó pọ̀ tí wẹ̀ gẹ́. Ṣùgbọ́n nípa títí tẹlifísàn, mo máa ń gbọ́ ètò Super Story nígbà náà. Super Story ni ètò tí ó jẹ́ eré orí ìtàgé tí wọ́n máa ń ṣe ní orí tẹlifísàn. Òun náà máa ń pẹ́ fún ìgbà wákàtí mẹ́ẹ̀ẹ́dógún, ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún. So ní wọ́n fi ń ṣe ètò náà. Mo máa ń wò ó pẹ̀lú àwọn akẹgbẹ́ mi nínú ilé, àwọn àbúrò mi àti màmá mi, pàápàá jùlọ.

Báwo ni o ṣe ń ran ara rẹ lọ́wọ́ nígbà tí ọkàn rẹ kò bá balẹ̀? Ni ìgbà tí ọkàn mi kò bá balẹ̀, oun tí mo máa ń ṣe ni pé mo máa ń ṣe àdúrà tí máa sì dìge tí máa yan ọ̀pọ̀lọpọ̀ náfílà sí Ọlọ́run tí máa sì bẹ Ọlọ́hun fún ohun tí ó ń ṣẹlẹ̀ yìí. Ọlọ́hun nìkan ni mo máa ń pè, n tí ó n sì máa ń mú inú mi dùn ni pé tí mo bá ti ṣe tán tí mo rí náfílà náà ṣe tí mo sì rí gbogbo ọ̀pọ̀ náfílà náà pé bí ó ṣe tọ́ àti bí ó ṣe yẹ, eléyìí ni o máa mú inú mi dùn tí gbogbo nnkàn tí mo bá sì bẹ Ọlọ́run fún nígbà náà tí ó máa n wá sí ìmúṣẹ.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ilé oúnjẹ? Ìgbà tí mo kẹ́yìn lọ sí ilé oúnjẹ, ó ti tó oṣù mẹ́ta sẹ́yìn, àbí oṣù mẹ́-- bẹ́ẹ̀ ni, larin oṣù mẹ́ta sẹ́yìn ni mo kẹ́yìn lọ sí ilé oúnjẹ. Eléyìí wá látàrí ìjẹ́-- iṣẹ́ tí mo lọ, tí mo lọ faramihàn, tí wọ́n sì pè mí láti wá fún ìfọ̀rọ̀jọ̀rọ̀ ní orí iṣẹ́ náà. Mo lọ síbẹ̀ láì jẹ nǹkan kan, ṣùgbọ́n mi ò lè padà sílé mọ́ torí mo ní láti gba abẹ tó máa ṣe iná tó máa ṣe iṣẹ́ ni. So mo lọ sí ilé oúnjẹ tó wà ní ibi iṣẹ́ wa, mo sì béèrè fún ìrẹsì àti ìrẹsì jọ̀lọ́fù àti ìrẹsì fried, fried tí wọ́n sì fi moi-moi sí fún mi. Mo fi kóòkì mo fi tẹ̀. So ìgbà tí mo lọ kẹ́yìn nìyẹn.

Ṣé ojú rẹ dára? Bẹ́ẹ̀ni, ojú mi dára ó sì rẹwà tí ó dùn ún rí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n máa ń sọ elé yìí fún mi, tí èmi náà sì ṣe àbá, tí mo náà sì mọ̀ nípa rẹ̀. Torí mo fẹ́ràn kí n máa wo dígí ní gbogbo ìgbà tí mo sì fẹ́ràn kí n máa ṣe ìtúnra ṣe sí ojú mi.

Ṣé o mọ̀ bí a ti ń ka àwòrán ilẹ̀? Bẹ́ẹ̀ni, mo mo bi won ti n ka àwòrán ile. Ó jẹ́ iṣẹ́ tí mo kọ́ nígbà tí mo wà ní ilé ẹ̀kọ́ gírámà tí àwọn olùkọ́ wa sì fi ara balẹ̀ tí wọ́n fi kọ́ wa. Tí ó, ó jẹ́ iṣẹ́ tí mo tún wá ní ìfẹ́ sì tí mo sì fẹ́ràn kí n máa ṣe ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ó jẹ́ nǹkan tí ó máa ń mú ìwúrí bá mi tí mo, ní gbogbo ìgbà tí mo bá ti rí tí àwọn èèyàn lo àwòrán ilẹ̀ láti fi mọ ọ̀nà àti láti ṣe atọ́ka bí ilẹ̀ ṣe rí.

Lérò rẹ, kí ni gbígba àlejò dáadáa túmọ̀ sí? Gbígba àlejò dáadáa ó túmọ̀ sí ohun kan tí ó mú ìwúrí àti inú dùn bá àlejò àti bá ẹni tí ó ṣe ìgbàlejò náà. Èmi fẹ́ràn kí n máa gba àlejò nínú ilé mi, mo sì fẹ́ràn kín máa ṣe inú dùn àti ìwúrí tó pọ̀ fún irú àlejò náà. Ǹkan tí mo máa ń ṣe fún àlejò tí wọn bá wá mi wá, màá fi ọ̀yàyà pàdé wọn, màá sì yàtọ̀ se elé yìí, màá ti tún inú ilé mi ṣe kó tó di pé wọ́n dé. Màá sì fi ọ̀yàyà pàdé wọn, màá ti dáná sílẹ̀ tí màá sì fi òórùn aládídùn sí inú ilé mi. Má jẹ́ kí àlejò mi kí wọ́n ní inú dùn láti ìbẹ̀rẹ̀ tí wọ́n ti wá àti láti òpin. Màá sì fẹ́ kí wọ́n tún mọ̀ jẹran láti tún wá sí i. Elé yìí jẹ́ ǹkan tí ẹ̀sìn Islam tí ó gbà ní ààyè tí ó sì fi ara mọ́ tí ó sì tún ní, tí ó sì tún gbà wá ní yanju láti máa ṣe ohun mèremère. Ó bá àlejò gbígbà wá, àlejò gbígbà ó mọń kó, ó mọń kó àlùbáríkà, ó sì mọń kó ohun mèremère tí ó da wá bá ẹni àti ó ṣe ìgbàlejò. Torí ìdí èyí, ó máa ń jẹ́ ìwúrí tó pọ̀ fún mi láti gba àlejò. Then ńìgbà tí àlejò bá sì ti lọ tán, inú mi máa ń dùn. Bí mo bá ṣe gba àlejò sí i, tí mo bá ṣe fún àlejò ní gbogbo ǹkan tí ó lè tẹ́ ẹ lọ́rùn, tí ó lè mú inú rẹ̀ dùn sí, bẹ́ náà ni inú mi náà yóò ṣe dùn sí. Bínú mi ó ṣe dùn tó lẹ́yìn ìgbà tí àlejò náà bá lọ tán bí ó ṣe mọń rí lára mi lelé yìí.

Báwo ni o ṣé máa ǹ rántí àwọn ọrọ aṣina rẹ́? Bí mo ṣe máa rántí ọ̀rọ̀ àsìnà mi pọ̀ ní ọ̀nàkọ́na, ọ̀ páapàa jùlọ nibi àkọsílẹ̀, ìsọfún ẹlòmíràn, ìlo ọ̀rọ̀ náà ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Ohun tí ó ń ṣe kí ó tó sùn, ṣàlàyé ohun tí ó ń ṣe kí ó tó sùn. Ohun tí mo máa ń ṣe kí n tó sùn ni pé màá rí pé mo ti tẹ́ bẹ́ẹ̀dì mi. Tí mo bá ti tẹ́ bẹ́ẹ̀dì mi tí mo sì ti gbonùú, màá rí pé gbogbo nǹkan ti oyẹ kí n ṣe ní ọjọ́ náà ni mo ti parí rẹ̀. Màá sì bọ́ sí orí ibùsùn mi. Ní kété tí mo bá bọ́ sí orí ibùsùn mi, màá ṣe àdúrà tí gẹ́gẹ́ bí ànábì ṣe kọ́ wa pé kí a máa ṣe. Màá ṣe àdúrà, màá ka Fátíà, màá ka Qul'u Arsu, màá ṣe ka Qul'u Arsu bi ro bi Falak mẹ́ta, Qul'u Arsu bi ro bi Nas mẹ́ta, màá ṣe ka Qul'u Huwallahu Ahad màá ka mẹ́ta. Lẹ́yìn ìgbà tí mo bá ṣe eléyìí, màá ṣe àdúrà isùn, "iyen awuso bekeli mati laahi ta mati ni saari ma khalaka." Rárá, màá ṣe "Bismillah Allahumma inna ka mutu wa bahaya." Màá ṣe eléyìí ní ẹ̀kan ṣoṣo. Tí mo bá ṣe tán, màá sì dijú mi.

Nípa ìrìnàjò rẹ tí ó jìnnà jù, ìrìnàjò mi tí ó jìnnà jù, òun ni ìrìnàjò mi tí mo gbéra láti Ìbàdàn lọ sí ìpínlẹ̀ Bauchi, ìyẹn Azare ní Bauchi State ní ọdún twenty-- twenty twenty ni ọdún náà. Ó jẹ́ ìrìnàjò kan tí ó gùn ní ọ̀pọ̀lọpọ̀. Eekan na si ni moti rin iru irin ajo yi ri. Ìrìnàjò náà gùn, ó sì gbà mí ní ọ̀pọ̀lọpọ̀ wákàtí kí a tó dé ibẹ̀. A lo ọjọ́ méjì gbáko ní ojú ọ̀nà. A kọ́kọ́ dúró ní Abuja torí family ni a kó lọ, a sì lọ n ṣe ìgbéyàwó ara ìkan nínú àwọn màlèbí wa. A dúró ní Abuja níbi tí a ti sùn. Ki oloun forijin baba ti a sun lodo re ni Abuja na. Lẹ́yìn ìgbà yìí ni a gbéra ní ọjọ́ kejì tí a sì tún mórí lé ojú ọ̀nà. Ilẹ̀ ṣú ní ọjọ́ kejì náà kí a tó dé Abuja náà. Yàtọ̀ sí eléyìí, mo lọ pẹ̀lú bàbá, ẹ, àbúrò bàbá mi àti àwọn family ìyá rẹ̀. Bẹ́ẹ̀ ni yàtọ̀ sí eléyìí, mo tún gbéra lọ sí ìlú-- láti ìlú Ìlọrin lọ sí ìpínlẹ̀ Anambra ní Ọ̀ka. Eléyìí gbà mí ní odidi ọjọ́ kan gbáko tí mo ti gbéra ní àti Ìlọrin ní nǹkan bi owo agò mẹ́wàá àárọ̀, mo sì dé Anambra ní nǹkan bi owo ago kan òru. Eléyìí jẹ́ ìrìnàjò kan tí ó nira púpọ̀ torí mi ò lérò pé ọ̀nà náà jìnnà tó báyìí.

Kí ni ò sọ fún ọ̀rẹ́ àtijọ́ tí o kò tíì rí tipẹ́? Òun tí màá sọ fún ọ̀rẹ́ mi àtijọ́ tí mo bá kọ́kọ́ rí, màá ní láti kọ́kọ́ dì mọ́, gbàgbe, tí màá sì béèrè àlàáfíà rẹ̀. Mo bá ti béèrè àlàáfíà rẹ̀, màá béèrè ibi tí ó wà, màá sì béèrè ibi tí ó ń lọ àti ohun tó sún dé ibi tí a ti pàdé. Lẹ́yìn eléyìí, màá béèrè báwo ni àwọn family rẹ̀, àwọn aláb- mọ́lẹ́bí rẹ̀. Màá sì béèrè ibi tí ó wà tí ó ń gbé níìsín. Màá-- lẹ́yìn tí a bá ti sọ eléyìí tán tí mo sì dá lóhùn tán, tó dá mi lóhùn tán, ti oun ná sì béèrè àwọn ìbéèrè. So, lẹ́yìn tí ó bá ti ṣe gbogbo àwọn eléyìí, màá tu wá, a bá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ nípa ǹkan tí a ti ní láti ṣe pa-- láti kí a ti ṣe papọ̀ tipẹ́ tipẹ́.

Èròjà wo ni o n lo ju èròjà tí mo ń lò jù gẹ́gẹ́ bí ìbéèrè yìí àti àwọn àtọ́sàná tí wọ́n fún mi ló ti sọ, òun ni èròjà tí mo ń lò jù nínú oúnjẹ mi. Èròjà tí mo ń lò jù nínú oúnjẹ mi òun ni iyọ̀. Mo máa ń ra iyọ̀ ní ọ̀dọ̀ alábàágbé mi tí ó ní ṣọ́ọ̀bù sí ẹ̀gbẹ́ ilé wa. Mo maa n loo ni o kere ju ni eemeji àbí eekan ni ojúmọ́ kan. Mo máa ń lò ó nínú gbogbo oúnjẹ tí mo ń sè bí ìrẹsì àti ẹ̀wà, ọbẹ̀ ata, ìrẹsì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀, mo ní inú rọ́bà agolo kékeré kan tí ó ní ìdérí ti mo maa n daa si. Ibẹ̀ ni mo máa ń kó sí tí mo sì máa fi ń tọ́jú rẹ̀.

Sọ fún wa nípa ètò Yorùbá lórí tẹlifísàn. Ètò Yorùbá lórí tẹlifísàn pọ̀ gidi gan ní pàápàá jùlọ ètò Másò oyìnbó. Ètò Másọ oyìnbó yìí ó jẹ́ ètò tí wọ́n máa ń bèèrè ìbéèrè ní èdè Yorùbá tí èèyàn sì gbúdọ̀ dáhùn ní èdè Yorùbá. Nínú tí ètò náà bá ti bẹ̀rẹ̀, gbogbo nǹkan tí èèyàn bá fẹ́ sọ ó gbúdọ̀ jẹ́ ní èdè Yorùbá. Wọ́n ti gbé gbègede le iye owó tí èèyàn lè mú lọlé láti ibi ètò yìí tí èèyàn bá gba ìbéèrè tí èèyàn o sì sọ èébó kankan. Okere ju yi o lọ ile pẹ̀lú milliọnu kan àti mọ́tò. Mo máa ń wò ó pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi ní ibi iṣẹ́, bẹ́ẹ̀ sì ni ó máa ń tó wákàtí kan àbí wákàtí méjì. Ó dá lé lórí bí àlejò wọn bá ṣe bá bọ́ ṣe bá ṣe gbìyànjú tó nínú àwọn ìbéèrè tí wọ́n béèrè lọ́wọ́ rẹ̀.

Lérò rẹ, kí ni a gbọ́dọ̀ fi lé àwọn ọmọdé lọ́wọ́? Ohun pàtàkì tí a gbúdọ̀ fi lé àwọn ọmọdé lọ́wọ́, òun ni ẹ̀kọ́ nípa ìgbésí ayé wọn àti nípa bí ọ̀run wọn yóò ṣe di ǹkan tí wọ́n ní. Kábá mọ bí wọ́n ṣe lo ìkankan nínú méjèèjì. Eléè ni ẹ̀kọ́ nípa ìmọ̀ Islam àti ẹ̀kọ́ nípa ìmọ̀ bí wọ́n ṣe gbé ìgbésí ayé wọn. Ohun tí ó ṣe kókó ni ìmọ̀ fi ẹ̀kọ́ lé ọmọdé lọ́wọ́. Yàtọ̀ sí eléèyì, ohun tí èèyàn tún lè fi lé ọmọdé lọ́wọ́, òun ni bí yóò ṣe gbé ìgbésí ayé àlàáfíà pẹ̀lú ara rẹ̀ àti pẹ̀lú àwọn alábàgbé rẹ̀.

Akoko wo nínú ojo lo fẹ́ràn ju? Àkókò tí mo fẹ́ràn jù nínú ọjọ́ o ni àkókò òwúrọ̀ kùtùkùtù. Mo fẹ́ràn kí n máa ṣe ọ̀pọ̀lọpọ̀ àdúrà àti ọ̀pọ̀lọpọ̀ ìrònú ní àkókò náà tí ó máa ń jẹ́ ìwúrí fún mi àti fún ìgbáradì fún ọjọ́ náà àti àwọn iṣẹ́ tí ọjọ́ náà tún le mú wá.

Wọ́n ni: Tani ò ń rántí? Sọ fún wa. Ẹni tí mò ń rántí òun ni ẹni tí mò ń gbìyànjú láti fẹ́ báyìí. Orúkọ rẹ̀ òun ni Nafisa. Mò nífẹ̀ẹ́ kí n mọ rántí rẹ̀ ní gbogbo ìgbà, láàárọ̀, ní ọ̀sán àti ní gbogbo alẹ́. Mò ń rán-- mo fẹ́ràn kí n máa rántí nǹkan tí èmi àti rẹ̀ ní láti ṣe papọ̀ àti ní nǹkan tí a máa ní láti tún gbé ṣe ní gbéṣẹ̀ ayé wa.

Ṣé o máa ń lọ sí ilé ìjọsìn? Bẹ́ẹ̀ni, mo máa ń lọ sí ilé ìjọsìn. Ó kéré jù ní oojọ́, ó kéré tán ní oojọ́. Mo máa ń lọ sí ilé ìjọsìn ní ẹ̀maarun gẹ́gẹ́ bí ẹ̀sìn Mùsùlùmí. Bẹ́ náà sì ni ní ọ̀sẹ̀, mo máa ń lọ sí ọjọ́ Jímọ̀ ni láti lọ kí ìrùn Jímát.

Tí mo bá lè jẹ́ ẹlòmíràn fún ọjọ́ kan, taàní kò bá jẹ́? Tó bá ṣe é ṣe kí n jẹ́ ẹlòmíràn fún ọjọ́ kan, bó ti ẹ jẹ́ pé kò ṣe é ṣe, ṣùgbọ́n tó bá ṣe é ṣe, nínú àwọn tó ti kú, ẹni tí mi ò bá fẹ́ràn láti jẹ́, oun ní Abubakar As-Siddeeq. Ó jẹ́ ṣahabe Anọbi nígbà tí Anọbi wà láyé. Tó bá sì jẹ́ pé ẹni tí ó wà láyé ni tí kò ti kú, tí ó wù mí kí n jẹ́ kí n dàbí rẹ̀ fún ko-- fún bí i ọjọ́ kan, òní Sheikh Fauzan Al-Fauzan tó jẹ́ onímọ̀ àgbà nípa ẹ̀sìn Islam tó wà ní Mufti Mùsùlùmí, Mufti Mùsùlùmí gbogbo àgbáyé tó wà ní Saudi Arabia. Mo fẹ́ràn àwọn méjèèjì àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ti wọn jẹ ẹni imọna.

Ṣé o máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́? Bẹ́ẹ̀ni, mo máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́, pàápàá jùlọ tí ìmọ̀-nìkan bá dá wà níbi tí mo bá wà, tí mo sì, tí màá sì gbé e sí etí. Tó jẹ pé ohun tí mo bá ń gbọ́ emi nìkan ni màá máa dá gbọ́ ǹkan mi, tí ó sì ní sí ìdíwọ́ fún ẹlòmíràn láti bá mi gbọ́ ǹkan tí mò ń gbọ́.

Nígbà wó ní o máa fọ aṣọ. Mo máa ń fọ aṣọ ní ìgbàkúùgbà tí ó bá ti wù mí, ṣùgbọ́n ìgbà tí mo fẹ́ràn jù kí n máa fọ aṣọ ni láti bi ọwọ́ ago mọ́kànlá àti ago mẹ́wàá àárọ̀ tí máa sì fọ títí di ìgbà tí mo bá ti fọ̀ọ́ tán. Eléyìí máa ń wáyé ní ẹ̀ẹ̀kan lọ́sẹ̀, ní àwọn ọjọ́ ìsinmi tí mo máa ń ní ní ọ̀sẹ̀.

Báwo ni ọ ṣẹ máa n rí ìpèsè àwọn ohun èlò? Àwọn ìpèsè ohun èlò tí mo máa n rí, tí mo máa rí ó pé ọ̀nà oríṣiríṣi, pàápàá jù lọ nípa rírà wọ́n ní ala-- ní ibi tí mo bá ti fẹ́ rà wọ́n, tàbí yíyá nígbà tí mi o bá ní, tàbí bí bẹ̀erẹ̀ fún nígbà tí mo bá ṣàfẹ́ri èyí tí mo ní.

Sọ fún wa bí o ṣe ń ran àwọn àgbà àdúgbò lọ́wọ́. Mo máa ń ran àwọn àgbà àdúgbò lọ́wọ́ ní ọ̀nà oríṣìíríṣìí. Alákọ̀kọ́ mo máa ń kí wọn, ẹlẹ́ẹ̀kejì mo máa ń gba ẹrù lọ́wọ́ wọn, ẹlẹ́ẹ̀kẹta mo máa ń ṣe àwàdà pẹ̀lú wọn, mo sì máa ń bèrè àwọn ìrírí pẹ̀lú wọn. Ó jẹ́ nǹkan tí mo máa ń ṣe ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Páápàá jùlọ tí mo bá rí iru àgbàlagbà náà nínú ìnira, màá ṣe ìgbìyànjú láti mú ìnira náà kúrò gẹ́gẹ́ bí agbára mi bá ṣe mọ.

Kí ni ò ń mu ní gbogbo ọjọ́? Mo máa ń mu omi ní gbogbo ọjọ́. Ní àárọ̀, máa rí pé mo kọ́kọ́ mu omi kí ọjọ́ náà tó bẹ̀rẹ̀. Mo máa ń mu oúnjẹ, omi pẹ̀lú oúnjẹ. Mo sì máa ń mu omi pẹ̀lú oúnjẹ náà ní alẹ́. Ó jẹ́ nǹkan tí mo fẹ́ràn kí n máa mu ní gbogbo ìgbà. Yàtọ̀ sí omi, tí òde bá wá mo fẹ́ràn kí n máa mu coke, àbí kí n máa mu youghurt nígbà tí owó bá pọ̀ ní owó mi, nígbà tí owó bá wà dáadáa ní owó mi, mo fẹ́ràn àti máa mu ṣùgbọ́n èyí tí mo máa ń mu jù ní àárọ̀ pẹ̀lú oúnjẹ àti ní alẹ́, òun ni omi.

Báwo ni iṣẹ́ ilé ṣe pín nínú ìdílé yín? Iṣẹ́ ilé pín sí ọ̀nà ìsọ̀rí, èyí tí ọkùnrin bá máa ń ṣe, ọkùnrin ni ó ṣe, èyí tí obìnrin bá máa ń ṣe bẹ́ẹ̀ náà sì ni obìnrin ni yóò ṣe. Fún bí àpẹẹrẹ, abọ́-fífọ̀, ilẹ̀ gbígbá, àwọn obìnrin ló máa ń ṣe eléyì, àti ìdá ilẹ̀ nu, àwọn obìnrin ló máa ń ṣe eléyì. Ṣùgbọ́n fífọ mọ́tò àti gbígbá sísá ilẹ̀ àyíká, àwọn ọkùnrin ni ó máa ń ṣe eléyì. Èmi máa ń pín iṣẹ́ ṣe pẹ̀lú àwọn àbúrò mi nígbà tí mo fi wà nílé. Bo ti e jẹ́ pé iná dídá, mo máa ń pín, mo máa ń dáná fún mi, fún màmá mi, ṣùgbọ́n a kin ní láti pín iná yìí láàárín àwọn àbúrò mi. Ṣùgbọ́n nígbà tí àgbàlagbà ti dé, mo ti fi gbogbo eléyì sílẹ̀ tó sì jẹ́ pé mi ò gbé lọ́dọ̀ àwọn òbí mi mọ́. Àwọn òbí mi ni wọ́n ṣe ẹlẹ́yì.

Lérò rẹ, báwo ni orin ìgbà yìí ṣe rí? Èmi yàtọ̀ sí àwọn tí ó máa ń gbọ́ orin. Mi ò kí ń gbọ́ orin rárá torí náà mi ò lè fún yin ní pàtó ǹkan bí orin náà ṣe rí. Ó dá lé lórí bí ẹni tí ó gbọ́ àti ohun tí wọ́n sọ. Ṣùgbọ́n ní general opinion títè mi, màá sọ pé àwọn orin tí wọ́n kọ láyé ìsín, ó jẹ́ àwọn orin tí kò da.

Lérò rẹ̀, báwo ni ṣíṣe iṣẹ́ ní ilé ṣe rí? Ṣíṣe iṣẹ́ ní ilé jẹ́ èyí tí ó dára púpọ̀, pàápàá jùlọ fún obìnrin àti wípé fún ẹni tí ó bá sì tí kò bá tíì ní ìyàwó lọ́dọ̀ àbí tí kò tíì ní ọkọ̀ bí, tí o-- ẹ fún obìnrin tí ó bá ti lọ́kọ̀ tàbí fún ọkùnrin tí kò bá tíì ní'yàwó. Ṣíṣe iṣẹ́ ní ilé ó jẹ́ èyí tí ó dára pap-- dáadáa.

Ní èrò rẹ̀, báwo ni eré orí ìtàgé àti eré orin ṣe rí? Ní èrò tèmi, eré orí ìtàgé àti eré orin ó jẹ́ ère tí ó ń tàbùkù ba ìjẹ ọmọ ènìyàn torí kò sí ìtumọ̀ kankan fún un ní apala ìgboyè ti tèmi. Kò ní ìtumọ̀, kò sì sí ìdí kankan fún un láti máa ṣẹ́ iru àwọn eré bẹ́ẹ̀.

Kí ni, kí ni o lè ṣe nísinsìnyí tí o kò le ṣe ní ọdún mẹ́wàá sẹ́yìn? Ọ̀pọ̀lọpọ̀ n kan ni mo lè ṣe ní ìsinyìí tí mi ò sí lè ṣe ní nkan bíi ọdún mẹ́wàá sẹ́yìn. Alákọ̀kọ́, mi ò lè ka kùránì ní ọdún mẹ́wàá sẹ́yìn. Ẹlẹkeeji mi o gbọ oyinbo ni inkan bi ọdún mẹwa sẹ́yìn ẹ́lẹ́ẹ̀kẹta, mi ò lè dá lé gbé, mi ò sì lè dá gbé, tọ́ra mi ní nkan bíi ọdún mẹ́wàá sẹ́yìn. Ṣùgbọ́n ní báyìí, gbogbo àwọn kínní ni mo ti lè ṣe, tí mo sì n ṣiṣẹ́ ní ọwọ́ ara mi. Mọ̀ n mú, mo ti lè ka kùránì láì, ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo ti lọ sí àwọn ọ̀pọ̀lọpọ̀ ilé kéwú tí àwọn eléyi sì jẹ́ ǹkan ìwúrí fún mi. Bẹ́ẹ̀ sì ni mo ti tun tí lekun nínú ìmọ̀ ìṣẹ̀sìn mi.

Ṣàlàyé bí agbègbè rẹ ṣe rí ní ìsàlẹ̀. Agbègbè mi jẹ́ èyí tí ó máa ń kún ọkọ́ fún ní àṣálẹ́ torí àsìkò yí ni àwọn ènìyàn máa ń darí ibi iṣẹ́, ibi iṣẹ́ ojoọ wọn dé tí onikaluku sì máa lọ tí wọ́n sì máa bọ̀. Ó sì jẹ́ àkókò tí inú mi máa ń dùn láti jáde síta láti máa wò bí àwọn èèyàn ṣe ń lọ àti bí àwọn èèyàn ṣe pọ̀ ní àdúgbò mi sí. Ilé yìí jẹ́ ìwúrí fún ọ̀pọ̀lọpọ̀ èmi nígbà tí ènìyàn bá ṣe nǹkan kan.

Mo máa ń mọ àwọn ẹrọ ìlera. Rárá, èmi ò kí ń mọ àwọn èrò ìlera. Ǹkan tí mo máa ń mọ̀ ni tí ó bá rẹ̀ mí, nìkan ni mo máa ń lo òògùn. Ṣùgbọ́n tí kò bá rẹ̀ mí, mi ki ń lo òògùn. So, èmi tí kò kí ń sábà rẹ̀, mi ò nílò láti lo mọ ẹrọ, ẹrọ ìlera kankan.

Lérò rẹ kí ni òtítọ́ inú túmọ̀ sí? Òtítọ́ inú ni èyí tí èèyàn bá ara rẹ̀ sọ, tí kò sí ẹnì kankan tí ó mọ̀ sí. Eléyìí jẹ́ ìpinnu tí èèyàn ní fún ara rẹ̀, tí èèyàn sì dá lé lórí ǹkan tí ó ń ṣẹlẹ̀ gangan. Eléyìí kò gbudo sí irọ́ níbẹ̀, tí ó sì gbudo jẹ́ èyí tó jẹ́ òkòkodòró ọ̀rọ̀ tí èèyàn bá ara rẹ̀ sọ.

Ṣé o ti dúró lí, ṣe o ti dúró lílo ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan rí? Bẹ́ẹ̀ni, mo ti ṣe ìdúró lílo ẹ̀rọ ayárabíàṣá fún odidi ọjọ́ kan rí. Eléyìí wáyé látari pé mi ò ní data láti lo ẹ̀rọ ayárabíàṣá. Ṣùgbọ́n níwùú àwọn dọ́ba yí, ó máa ń jẹ́ àwọn ọjọ́ ńlá fún mi torí màá ní ọ̀pọ̀lọpọ̀ ìsinmi, màá dẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ayé láti ṣe àwọn nǹkan mìíràn tí ó yẹ kí n ṣe.

Ó ní iye owó ohun tí ó fẹ ọwọ ṣe ṣe ri, owó tí ó fẹ ọwọ ṣe ṣe ri ti jẹ èyí tí ó ní ǹkan tí kò kí n mú inú ènìyàn dùn, pàápàá julọ ọkùnrin tí o bá ti ní àwọn fámílì tí o bá ṣafẹri owó fún ìgbà diẹ, ó jẹ èyí tí o ń mú irebẹ àti ọfàsẹyin ńlá bá ènìyàn.

Sọ fún wa nípa iṣẹ́ aran asọ. Iṣẹ́ aran asọ ó jẹ́ èyí tí ó jẹ́ iṣẹ́ àdáyébáyé ní eléyìí sí tí wà tí àwọn èèyàn máa ń rán aṣọ, pàápàá jùlọ ní ilẹ̀ adúláwọ̀. Eléyìí jẹ́ iṣẹ́ tí àwọn àgbàlagbà ti máa ń ṣe, tí àwọn ọ̀dọ́ isínyi náà sì ti mu àyípadà ọ̀tún tí wọ́n ti mú dé bá. Ó jẹ́ iṣẹ́ tí àwọn èèyàn, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn yàn ní ayọ̀ tí àwọn èèyàn sì ń ṣe. Oríṣìíríṣìí ni ọ̀nà tí èèyàn ti máa ń ṣe. Ẹ̀yàn lè ṣe láti fún ó kéré jù ọjọ́ méje ní òjọ́

Báwo ni o ṣe ń sinmi nígbà tí o bá rẹ̀ ọ? Nígbà tí o bá rẹ̀ mí, mo máa ń sinmi látàrí pé màá fi ara mi balẹ̀, màá sì fi ẹ̀gbẹ́ mi lélẹ̀ ní orí ibùsùn mi tí màá sì máa sùn. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà eléè ni o máa ṣe, ṣùgbọ́n tí mi ò bá rí òun sùn, mo máa ń ronú tí màá sì máa ṣe àdúrà sí Ọlọ́run pé kí ó má gbe mí mí àní kí ó fún mi ní àlàáfíà.

Bí o bá lè yí ohun kan padà ní agbègbè rẹ, kí ni o máa jẹ́? Kí ni o máa jẹ́ tí mo bá lè yí ohun kan padà ní agbègbè mi? Màá yí bí ojú ọ̀nà tí àwọn ènìyàn ń gbà kọjá ní agbègbè mi, òní máa nífẹ̀ẹ́ sí láti yí padà. Ojú ọ̀nà náà ó jẹ́ èyí tí ó ti bàjẹ́ tí àwọn tí kò sì wà òkè fún àwọn arìnrìn-àjò, pàápàá jùlọ àwọn onímọ́tò àti àwọn ọlọ́kadà. O jẹ́ ojú ọnà pàtàkì tó so ojú ọnà òpópónà ìlú Ajaṣẹ̀ to só mọ òpópónà lọsí ìlú kàn ti an pé ní Kilánkó. Ìyẹn ni inú ìlọrin. Òpópónà náà jẹ́ èyí tí ó ti bàjẹ́, de bi pe àwọn ènìyàn àti àwọn onímọ́tò tí ó ń gba ojú ọ̀nà náà. Ìnira púpọ̀ ni olúkúlùkù ń rí ní ojú ọ̀nà náà, ṣùgbọ́n kò sí ọ̀nà mìíràn tí ẹni kankan lè gbà yàtọ̀ sí ojú ọ̀nà yìí. Èdí ni yí tí àwọn èèyàn á fi tún gba ojú ọ̀nà náà bíbẹ̀ kọ́ tí ojú ọ̀nà yìí tí kò, tí wọn ò bá gbà. Kò sí ojú ọ̀nà mìíràn tí ó tún já sí àwọn ibi tí wọ́n tún lè gbà. Àwọn ènìyàn, ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni yóò jẹ àǹfààní sí ojú ọ̀nà yìí tí ọba, tí ó bá lè yí padà kí ó di ǹkan tí ó da. Torí ní ojú ọ̀nà yìí, ojú o-- ilé ìwòsàn ó wà ní ojú ọ̀nà náà. Àwọn ṣọ́ọ̀bù, àwọn ilé-iṣẹ́ aládani, àwọn ilé-iṣẹ́ ìjọba, àwọn ilé ìwé, àwọn ohun kan méremére ni ó wà ní ojú ọ̀nà náà tí àwọn èèyàn ń lò tí ó sì ń ṣe àǹfààní fún àwọn ènìyàn. Bí ojú ọ̀nà, ipò tí ojú ọ̀nà yìí wà, ó burú débi wípé ọkọ̀ àti ọ̀kadà, wọ́n lè kọlu ara wọn níbi tí ó fún dé tí ó sì tún sì ààyè fún ìkankan nínú wọn láti kọjá. Àwọn gọ́tà tó wà ní ojú ọ̀nà náà, àwọn gọ́tà náà ò da, wọn ò da lọ títí débi pé tí mo bá ní àǹfààní láti yí padà kó dà, màá yí padà láì ro ǹkan méjì àbí láì fi ǹkan kan kún ǹkan tí máa sì ṣe elé yìí. Àwọn agbègbè, àwọn aládùúgbò náà wọ́n ti ṣe ọ̀pọ̀lọpọ̀ ìgbèyànjú láti mú iyìpadà dé bá ojú ọ̀nà náà, ṣùgbọ́n gbogbo iyìpadà àti gbogbo ìpinnu wọn àti gbogbo èrò wọn, ìpàbọ́ ló ń já sí. Torí ìdí èyí, wọ́n ti kọ lẹ́tà fún ìjọba Ìpínlẹ̀ Kwara, wọ́n ti kọ lẹ́tà sí oríṣìíríṣìí àwọn ènìyàn jànkànjànkàn, àwọn honourable tí wọ́n sojú ìè agbègbè náà ní ilé ìgbìmọ̀ asòfin ti ìpínlẹ̀ àti ti ilé ìgbìmọ̀ asòfin ti ìjọba àpapọ̀, ṣùgbọ́n gbogbo ìgbiyànjú wọn kò sí ìkankan tó ti so èso rere. Báyìí ni inú mi yóò ṣe dùn tó tí mo bá ní àǹfààní láti yí ojú ọ̀nà yìí padà tí yóò sì ṣe ọ̀pọ̀lọpọ̀ àǹfààní fún àwọn ènìyàn kó dà àwọn ẹni, àwọn ẹlẹ́ranko àti àwọn ǹkan ẹranko àti àwọn oní ǹkan oko gbogbo wọn ni inú wọn ó dùn tí wọ́n sì ṣe ọ̀pọ̀lọpọ̀ àǹfààní ní ojú ọ̀nà náà. Èyí ni èyí tí mo fi ń gbà léró pé tí mo bá ní ọ̀pọ̀, tí mo bá ní àǹfààní kan àbí kejì tí mo lè ṣe láti mú iyìpadà rere bá ojú ọ̀nà náà. Èdí ni yí tí ó fi wù mí púpọ̀ láti mú ojú, láti mú iyìpadà náà kó dé ní kíákíá, pàápàá jùlọ fún àwọn tí wọ́n ń ta ọjà, tí wọ́n ń ta ǹkan tẹ́nu nú ń jẹ, paápàá jùlọ àwọn tó ń sin ǹkan ọ̀sìn. To jẹ pé ẹlòmíì, kí ǹkan ọ̀sìn rẹ tó dé ọjà ni yóò ti kú tí kò sì ní bí ǹkan kan mi se ju pé ko gba kádàrà àbí ko gba kámu lọ. A sọ, sọ, sọ, sọ, sọ, a sì wí, wí, wí, wí, wí ṣùgbọ́n gbogbo, gbogbo ìgbiyànjú àwa aládùúgbò náà, gbogbo ẹ̀ pata ló ń jábọ́ sí pàbo. A rọ, màá rọ ẹnikẹ́ni, àjọ kí a jọ àti ènìyàn kí ènìyàn tí ó bá ní àǹfààní, tí ó ní ire àbí tí ó ní ǹkan tí ó lè ṣe láti fi yí ọ̀nà padà kó ti ẹ̀ dùn ń gbé. Kọ̀nà o dún rin fún àwọn ará aládùúgbò yìí yóò da púpọ̀ tí wọn bá lè ṣe kí wọ́n tún bá wá ṣe àgbékalẹ̀ olórí kó, kó kọjá níbẹ̀ yí ó tún dà sí náà ni. Bẹ́ẹ̀ ni.

Sọ fún wa nípa ìgbà tí o ran aládùúgbò lọ́wọ́ tàbí tí wọ́n, tí ó rán ọ lọ́wọ́. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń ran àwọn aládùúgbò mi lọ́wọ́. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà náà sì ni àwọn aládùúgbò mi náà ni wọ́n ti rán mi lọ́wọ́. Àwọn nǹkan tí mo máa ń sábà ṣe nígbà tí mo bá, èyí tí mo rántí nínú àwọn nǹkan tí mo ti ṣe, tí mo fi ran àwọn aládùúgbò mi lọ́wọ́, òun ni nígbà tí aládùúgbò mi n kómọ tó fẹ́ ṣe ìkómọ jáde. Mo ri wípé mo wa níbẹ̀ nigbati o fẹ́ lọ kó aga ti yóò lo láti fi gba àwọn àlejò, àti wípé nigbati o tun fẹ pa ẹran ti yóò fi ṣe oúnjẹ fún àwọn àlejò rẹ̀. Mo rí i pé mo báa kópa níbi àwọn kìnnìwọ̀n yìí tí a sì jọ ṣe gbogbo rẹ̀ láti àárọ̀ títí sí ilẹ̀ sì fi sú. Nígbà tí wọ́n to àga tí gbogbo àwọn àlejò rẹ̀ sì dé tí wọ́n jókòó, mo rí i wí pé mo wà níbẹ̀. Nígbà tí àwọn aláluufa náà dé, mo wà níbẹ̀ tí mo sì bá wọn nu àga, tí mo rán wọn lọ́wọ́ pẹ̀lú rẹ̀, tí mo bá wọn ṣe ọ̀yàyà, tí mo bá aládùúgbò mi ṣe ọ̀yàyà fún àwọn àlejò rẹ̀. Nigbati wọn bẹrẹ si ni pín oúnjẹ mo tun wa níbẹ̀ ti mo fún ni ìrànlọ́wọ́ ti o pọ láti baa pín oúnjẹ fún gbogbo àwọn àlejò rẹ̀ torí àwọn family rẹ̀ tí wọ́n wà níbẹ̀ tí wọ́n jẹ́ ọ̀dọ́, wọ́n ò pọ̀ níbi ìnáwó náà. Àwa tí a jẹ́ ọ̀rẹ́ rẹ̀ àti àwa aládùúgbò, àwa ni a jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn níbi ìnáwó náà tí a sì sojú, tí a sì ṣẹ̀yìn. Lẹ́yìn ìgbà tí wọ́n ṣe eléyìí tán tí olúkálùkù lọ, a ní láti to, láti ká àwọn àga nílẹ̀ àti láti ká àwọn tẹnti àti láti gba àwọn ìdọ̀tí. Gbogbo àwọn ilé ni mo báa kópa níbẹ̀ tí mo sì rí i pé mo ṣe bí ó ti tọ́ àti bí ó ti yẹ fún aládùúgbò mi láti rí i pé mo mú inú rẹ̀ dùn. Bákan náà, ó tún ti ṣẹlẹ̀ náà wipé àwọn aládùúgbò mi náà wọ́n ti ràn mí lọ́wọ́ rí. Mo rántí ọjọ kan ti mo wa nínú tireni, ti mo n lọ ọkọ ojú irin, ti mo n bọ láti suku wa si ile láti mina lọ si Ìbàdàn. Ó súnmọ́ nígbà tí mo dé agbègbè kan, ìlú kan tí à ń pè ní Offa ní ìpínlẹ̀ Kwara. Ó rẹ̀ mí, ó tẹ́ mi níbi, ní ìlú náà tó jẹ pé mò ń fi gbogbo ara gbọ́n. Ṣùgbọ́n àwọn tí wọ́n wà níbẹ̀, àwọn to jẹ́bi aládùúgbò mi, wọ́n ò rẹpẹtẹ, wọ́n ò rẹpẹtẹ, wọ́n ò sì bù mi. Bẹ́ẹ̀ ni wọ́n ò sọ̀rọ̀ òdì sí mi torí o ti yé wọn pé nǹkan báyìí o máa ń ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ ni wọ́n ra rọ́bù tí wọ́n sì kí bọ̀ mí lẹ́nu, ti ikan nínú wọn tí ó sì gbàá, ó kí bọ̀ mí ní ẹnu, ó kí bọ̀ mí ní ihò mú, ó kí bọ̀ mí ní gbogbo ara, ó sì tun fí ra mi ní ìgbà ayà. Kí n tó dé Òṣogbo ní ìrìnàjò tó, ó tí kò tí, kò tó wákàtí méjì, ara mi ti yá, ara mi sì ti balẹ̀. Ó jẹ́ èyí ti inú mi dùn gidi gan-an. Eléyìí niyí temi nàa fi fẹ́ràn láti máa ṣe dáadáa sí gbogbo àwọn èeyàn kódà, yàtọ̀ sí àra aládùúgbò mi àti, yàtọ̀ sí àwọn aládùúgbò mi àti gbogbo ẹni tí mo bá rí ló máa ń wù mí, tí inú mi sì máa ń dùn, tí mo sì máa ń ṣe kóríyá láti rí i pé mo ran ẹni kankan lọ́wọ́ níbẹ̀.

Sọ fún wa nípa ìlẹ̀kẹ̀ àti ohun tí wọ́n fi ń ṣe. Ìlẹ̀kẹ̀ ó jẹ́ ǹkan tí ọ̀ṣọ́ fún àwọn ènìyàn bí obìnrin ló máa sábà lo ìlẹ̀kẹ̀. Ṣùgbọ́n ìlẹ̀kẹ̀ pé oríṣiríṣi. Àwọn ìlẹ̀kẹ̀ tí obìnrin ń lò ó wà, bẹ́ẹ̀ sì ni àwọn ìlẹ̀kẹ̀ tí ọkùnrin náà ń lò ó wà. Àwọn ilẹkẹ ti obirin ńlo ní èyí tí wọn má ń so mọ ìdí ti wọn má fí ń ṣe oge. Bẹ́ẹ̀ sì ni àwọn ìlẹ̀kẹ̀ tí ọkùnrin ń lò. Àwọn máa sábà wà ni ọwọ àti ọrun títí ọrùn, pàápàá jùlọ, ìyẹn wà fún àwọn olóyè, olóyè ìlú àti àwọn bọ̀rọ̀kìnní tí wọ́n jí, tí wọ́n jẹ́ àwọn ènìyàn kànkàn nínú ìlú. Wọ́n máa ń lo ìlẹ̀kẹ̀ sí ọwọ́, wọ́n sì máa ń lo ìlẹ̀kẹ̀ sí ọrùn. Ṣùgbọ́n àwọn ọ̀dọ́ náà wọ́n ní irú ìlẹ̀kẹ̀ títí wọn náà tí wọ́n máa ń lò sí ọwọ́ wọn, tí w-- tí a máa ń fi ṣe ọ̀ṣọ́, à máa ń fi ṣe oge. Ṣùgbọ́n ìlẹ̀kẹ̀ títí àwọn obìnrin òun ló fẹ́ wọ́pọ̀ jù tí wọ́n máa ń kó sí abẹ́, wọ́n máa ń wọ̀ sí ìdí láti fi ṣe oge fún àwọn ọkùnrin. Pàápàá jùlọ, obìnrin tí ó bá ní ìdí tí ìdí rẹ̀ sì tóbi dáadáa, wọn máa sábà fẹ́ wọ ìlẹ̀kẹ̀ ní gbogbo ìgbà. Àwọn ọmọ obìrin má ń wọ ilẹkẹ yí ni gbogbo ìgbà tí àwọn olóyè tí wọn sì má ń wọ ilẹkẹ titi wọn nígbà ti wọn bá ni ẹ̀, meeting ni pàtàkì, ìpàdé pàtàkì tàbí nígbà tí wọ́n bá pàdé, tán bá fẹ́ pàdé pẹ̀lú olórí ìlú mìíràn àbí títí ìlú wọn náà tí wọ́n bá fẹ́ jọ ṣe ayẹyẹ. Ìgbà mìí na sì wà tó jẹ́ pé ìgbà ayẹyẹ ni wọ́n máa ń lo ìlẹ̀kẹ̀ náà. Ìgbà titi àwọn ọdọ tí àwọn ọdọkunrin tí wọn lo ilẹkẹ eleyii ní èyí tí wọn kàn má fí so mọwọ. Àwọn eléyìí máa ń wọ títí wọn náà ní gbogbo ìgbà láti fi ṣe oge. Ṣùgbọ́n ní ayé ìsín, àwọn ìlẹ̀kẹ̀ tun tí wà tí wọ́n máa ń tò máa aṣọ eléyìí wọ́pọ̀. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ aṣọ tí wọ́n bá to ìlẹ̀kẹ̀ yìí mọ́ àwọn aṣọ tí wọ́n máa ń wọ̀ lẹ́ẹ̀kan ṣoṣo ni àwọn bí i model ló máa ń wọ aṣọ náà, ló máa ń fi ṣe costume. Àwọn òṣèré wọn máa ń wọ aṣọ náà àti àwọn ìgbéyàwó mi náà wà tí wọ́n máa ń wọ àwọn aṣọ náà tí wọ́n máa ń fi ṣe. Àwọn ọ̀pọ̀lọpọ̀ ẹbí ni wọ́n ti, àwọn ǹkan tí wọ́n máa ń fi ṣe ìlẹ̀kẹ̀ yìí, àwọn ni bead ni wọ́n ó tò, tí wọ́n ó tò mọ́ ara wọn, tí wọ́n ó sì sọ di ǹkan rere rere, ǹkan mere mere tí wọ́n ó sì máa fi ṣe àwọn ǹkan náà. Wọ́n máa ń fi rubber wọ́n máa ń fi ṣe tí wọ́n ti yọ, tí wọ́n sì má sì irú kọ́lọ̀ àti irú shape tí wọ́n bá fẹ́ kó rí. Wọ́n máa ń ta ìlẹ̀kẹ̀ yìí ní àwọn ọjà káàkiri. Níbi iṣẹ́ mí náà wọ́n sì máa ń ta. Wọ́n máa ń ta ní àwọn ilé ìtajà ńlá ńlá, wọ́n sì máa ń ta ní àwọn, àwọn bí i Leku Mẹ́jà, àwọn náà máa ń ta.

Iṣẹ́ tí o níra jù fún mi, òhun ni kí n máa ṣe iṣẹ́ nínú oòrùn bí a ń ṣe mechanic, bí a ń ṣe focaniza àbí a ń ṣe carpenter, tí kò wá ní ibi tí èèyàn lè sá pamọ́ sí àbí tí oòrùn ń tàn sí èèyàn ní ti ò-- ní ti tàn-- sì ṣàǹsá. Eléyìí jẹ́ ìmọ̀ ń kó ìnira tó pọ̀ n mọ́ ń kó bá mi. Tàbí kí a wà ní inú ọjà, kí a wà nínú ọjà, kí a máa ta ọjà nínú ọjà. Ó jẹ́ iṣẹ́ kan tí mo kórìíra tó sì máa ń kó ìnira fún mi púpọ̀. Ni ìgbà ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni kíni yìí máa n ṣẹlẹ̀ fún mi. Ni kete ti mo ba ti ri iru ìṣẹ̀lẹ̀ bayi ni inú mi yo ti maa bàjẹ́, ti ma si ma ko ju, ti ma maa f'oju ro, ti inú mi o si ma bàjẹ́, ti mi o ni mo nkan ti ma se mo ẹni tí ó máa ń ràn mí lọ́wọ́ ni àwọn bí nígbà tí-- fún àpẹẹrẹ ìgbà tí mo wà ní kékeré, mo máa ń tẹ̀lé màmá màmá mi lọ sí ọjà, ọjà owode tí a máa lọ ń ta ànàmọ́. Ṣùgbọ́n inú ànàmọ́ tí wọ́n ń ta yìí, abẹ́ tent kan là á máa ń kó sí tí a sì wà níbẹ̀ tí oòrùn máa ma pa wá tí gbogbo nǹkan wa máa ṣe wà níbẹ̀. Eléyìí máa ń kó ìnira tó jẹ tó pọ̀ gidi gan bá mi. Ṣùgbọ́n màmá màmá mi ò i se nǹkan kan. Lẹ́yìn ìgbà tí a bá se tán, táa bá ń lọ sí ilé, táa bá máa fi dé ilé, orí ti máa fọ́ mi tí ara sì máa ma ni mí nípa pé-- nípa nǹkan tí mo ti ṣe ní ọjà náà àti wípé tí n ba tún tẹ̀lé àwọn cousin mi lọ sí ibi tí wọ́n ti lọ ń tún mọ́tò wọn ṣe tí mi ò rí bí ibojì kan dúró sí. To je pé inú oòrùn náà ni mo ti ń dúró dè wọ́n tí mo sì ń wo nǹkan tí wọ́n ń ṣe. Ó máa ń jẹ́ nǹkan tí ó máa ń kó ọ̀pọ̀lọpọ̀ ìnira bá mi tí mo sì kórìíra ewú nǹkan báyìí tí ó wọ́n-- mo n, mo maa ń sá fún iru nǹkan báyìí tí gbogbo ìgbà tí wọ́n bá ti pè mí pé kí a wá jọ lọ sí ibi nǹkan báyìí tí màá sì máa sá fún wọn torí ewú ìnira tí màá fẹ́ kojú níbẹ̀ kì í ṣe ǹkan tí ara-- tí ọkàn mi máa ń fà, tí ọkàn mi máa ń balẹ̀ le lórí àbí tí ọkàn mi máa ń gbà.